Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń ba làlá ni mo máa ń rántí àlá mi. Nítorí pé tí n bá ti ní àlá, màá tají, màá kọ̀ ọ́ sílẹ̀. Nítorí náà mo máa ń rántí àlá mi. Ṣùgbọ́n ijọ́ tí n bá làlà tí mi ò kọ̀ ọ́ sílẹ̀ tí màá máa fi jí ní òwúrọ̀ miu ni n rántí àlá mi mọ́

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Ohun tí mo féràn lórí pizza ni ọ̀pọ̀lọpọ̀ cheese. Mo maa n féràn kí súyà náà wà lórí ẹ̀, mo sì máa n féràn kí ó ta yẹ́rẹ́yẹ́rẹ́ kó ta dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ata. Mo tún máa n féràn pé bóyá ó jẹ́ barbecue.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Wákàtí kan ni oúnjẹ ọ̀sán mi gbà, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mi ò kí ń láǹfàní láti lo wákàtí kan yẹn nítorí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà nílẹ̀. Nítorí náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ìṣẹ́jú ọgbọ̀n ni màa ń lò fún ìsinmi oúnjẹ ọ̀sán mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi “Olúwàṣìndára” ó túmọ̀ sí wípé ní àkókò tí a wà yí o àti ìgbàkígbà o, Olúwa sì máa ma dára lọ ni. Olúwa ń dára ọ̀pọ̀lọpọ̀ nínú ayé mi, nínú ayé àwọn òbí mi, nínú ìgbésí ayé mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Oṣù tó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, torí pé ní oṣù tó kọjá yẹn, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi ò láǹfààní láti se oúnjẹ láti ilé lọ sí ibi iṣẹ́. Nítorínà ilé oúnjẹ ni màá ti ń jẹun ní ọ̀sán.

Kí ni o máà ń ṣe nígbà tí òjò bá rọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí òjò bá rọ̀, mo mà n sínmi ní inú ilé mi. Nítorí pé mi ò fẹ́ràn kí òjò pa mí kó ọ̀tútù má ba à wọ̀ ara mi. Mo si maa n mu tea gbigbona lati fi--fi ara mi ko je ko se regerege.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá ní máa ń lo ọkọ̀ ojú irin láti lọ sí ìlú àwọn òbí mi láti lọ ṣàbẹ̀wọ̀ wọn. Mo sì máa ń lò ó lọ bọ̀ nítorí wípé ó rọrùn láti lo ọkọ̀ ojú irin.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Nígbà tí mo jẹ́ ọmọ ọdún márùn-ún ni bàbá mi tó ti ṣaláìsí ni ó ti kọ́ mi ní bí a ti ń wẹ̀. Àti ìgbà náà ni mo ti máa ń ṣe ìwẹ̀ lódò, mo sì máa ń ṣe nínú púùlù.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń fẹ́ràn àkókò tí mo bá wà pẹ̀lú ẹbí mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà pẹ̀lú ẹbí mi ni àǹfààní láti ṣẹ̀fẹ̀, láti ṣe eré, láti sọ̀rọ̀ lórí iṣẹ́ ló máa ń wà ṣùgbọ́n mo máa ń fẹ́ràn ẹ gan.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Ìṣòro ibi iṣẹ́ ó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Nítorí náà, tí mo bá ní ìṣòro kankan ní ibi iṣẹ́, mo màá n fi sùúrù ṣe, mo màá n fi ọgbọ́n tò ó. Nítorí pé a ò mọ ẹni tí a lè ṣẹ̀

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn ẹlẹ́rìndòdò, mo si fẹ́ràn ọtí líle. Ṣùgbọ́n nínú gbogbo ẹ náà, ohun mímu tí mo fẹ́ràn jùlọ, tó jẹ́ sì se ànfàní fún ara jùlọ ni omi. Omi ni o ṣe pàtàkì jù.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀, mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ, mo fẹ́ràn guúre, ṣùgbọ́n nínú gbogbo ẹ̀fọ́ yìí, èyí tí mo fẹ́ràn jùlọ ni ṣọkọ oko nítorí pé òun ló dùn jù ó dẹ̀ ṣàlọ láǹfààní jù.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ni, nítorí pé ó jẹ́ fóònù samsung tí bátìrì yẹn ń ṣiṣẹ́ dáadáa. Bátìrì fóònù mi tí mo bá lò ó lọ́pọ̀lọpọ̀ ìgbà lójúmọ́ ó ṣe é ṣe kó lo odindin ọjọ́ kan ṣùgbọ́n tí n bá fi bẹ́ẹ̀ lò ó lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó ń lo bíi ọjọ́ méjì.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Aṣọ tí mo fẹ́ràn wọ̀, ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni. Mo fẹ́ràn àǹkárá, mo fẹ́ràn bùbá àti ṣòkòtò. Mo sì fẹ́ràn kí màá wọ jíǹsì ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù ni kí n wọ ṣẹ́ẹ̀tì àti ṣòkòtò.

Ṣé o má n ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìpè fídíò tí má n bá àwọn ẹbí mi sọ̀rọ̀ lóké òkun tàbí tí mo bá wà níbi iṣẹ́ tí mo fẹ́ bá ìyàwó mi àti àwọn ọmọ mi sọ̀rọ̀ mo má n ṣe ìpè fídíò.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Tí mo bá fẹ́ kọṣẹ́, mo máa ń lo ọwọ́ ọ̀tún mi. Tí mo bá fẹ́ jẹun, mo máa ń lo ọwọ́ ọ̀tún mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé mo ń tẹ fóònù, mo máa ń lo ọwọ́ ọ̀tún mi. Ṣùgbọ́n tí ó bá di pé mo fẹ́ nu ìgbọ̀nsẹ̀, mo máa ń lo ọwọ́ òsì mi.

Ibo ni o máa ń ra ǹkan? Ibikíbi ni mo ti lè ra ǹkan. Tó bá jẹ́ pé àwọn ǹkan tí mo fẹ́ rà, tó jẹ́ bí búrẹ́dì tàbí kó jẹ́ bí àwọn ọ̀, tíì àti kọfí, mo lè lọ sínú supermarket. Ṣùgbọ́n tó bá ṣe pé mo fẹ́ ra oúnjẹ bí ẹ̀fọ́, bí ata, bí pọ̀nmọ́, mo máa lọ sí ọjà.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, ẹmẹ̀éjì lọ́sẹ̀ ni ilé iṣẹ́ mi gbà mí láàyè láti máa ṣiṣẹ́ láti ilé. Ṣùgbọ́n tó bá ṣe pé mo ó fẹ́ rẹ̀mi fẹ́rẹ́, mo tún le tọrọ àǹfààní láti ṣiṣẹ́ láti ilé.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù lórí fóònù mi, ó jẹ́ àwọn áàpù bí i WhatsApp, àwọn áàpù bí i Instagram, ímeèlì àpù mi, àwọn áàpù tí mo máa ń fi ń yẹ ago wò, àwọn áàpù tí mo fi ń ṣe àláàmù lórí fóònù mi.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? O ti tó bí oṣù púpọ̀ sẹ́yìn tí mo kẹ́yìn ní àlá burúkú, nítorí pé ìgbà tí mo ní àlá burúkú kẹ́yìn, mo se àwọn àdúrà, mo se àwọn ètò àdúrà tó sì jẹ́ pé àlá burúkú di ohun tó mo ti fi sẹ́yìn.

Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Oríṣiríṣi àwọn nǹkan ló máa ń mú mi rẹ́rìn, pàápàá jùlọ tí mbá wà pẹ̀lú àwọn ẹbí mi tàbí àwọn ọ̀rẹ́ mi tí à ń ṣẹ̀fẹ̀ tàbí tà ń sọ̀rọ̀ lórí àwọn ohun tó ti ṣẹlẹ̀ kọjá sẹ́yìn tàbí tà ń pa àwọn ẹ̀tàn. Àwọn nítorínà, gbogbo àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ máa ń mú mi rẹ́rìn.